Ẹ̀kasan mo kí ń yín o, ẹ bí mi nípa ìbéèrè bóyá mo ní aṣọ wíwẹ̀. Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ wíwẹ̀. Mo láìkì ìbéèrè yìí nítorí pé tí bá, mo láìkì n máa lúwẹ̀ẹ́, mo láìkì n máa lúwẹ̀ẹ́ dáadáa. Tí n bá ti kúrò ní ọ̀dọ̀ mọ́mì mi, tí n bá ti lọ sí Èkó, mo máa lọ sí etí òkun. Mo máa mú aṣọ wíwẹ̀ mi dání pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A máa mú owó dání, owó tí a kó pọ̀. A máa mú, a máa mú dání, a máa lọ sí etí òkun. Ta bá ti dé bẹ̀, a máa lọ, a máa wọ aṣọ wíwẹ̀ wa. Ta bá ti wa aṣọ wíwẹ̀ wa, a máa lọ sínú omi. A máa, máa, a máa máa sọ̀rọ̀, a máa máa ṣeré pẹ̀lú omi. Mo láìkì, mo ní aṣọ wíwẹ̀ dáadáa, mo ní aṣọ wíwẹ̀ púpọ̀ àti àwọn àbúrò mi náà. Àwọn àbúrò mi náà wón ní aṣọ wíwẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àbúrò mi àti ẹ̀gbọ́n mi.

Ẹkaasàn o, mo kí yin ẹ kú iṣẹ́. Nípa ìbéèrè ohun mímu. Ẹ bèèrè nípa ohun mímu tí mo fẹ́ràn jù. Ohun mímu tí mo fẹ́ràn jù àkọ́kọ́ ni ohun mímu omi. Mo like omi dáadáa nítorí pé ó máa ń jẹ́ kí ara mi máa ń yá. Ó da fún ara. Mò dẹ like, mo like, mo like omi dáadáa. Mo like omi tútù náà. Mò dẹ like ohun mímuọsàn wẹ́wẹ́. Mo like ohun mímu ọsàn àti ohun mímu, ohun mímu apple. Àwọn ohun mímu apple àti ohun mímu pineapple. Àwọn kíníì wọn dáa fún ara dáadáa. Wọ́n máa ń jẹ́ kí ara mi máa ń yá.

Ẹkasan mo kí yín, mo kí gbogbo yín. Ẹ ní pé oúnjẹ wo ni mo mọ̀ bó ye n ṣe dáadáa? Ní pé oúnjẹ wo ni mo mọ̀, mo mọ̀ bí a ti ń ṣe dáadáa. Mo mọ bí wọ́n ṣe máa ń se rice. Mo like i rice dáadáa. Gbogbo ènìyàn ló like, gbogbo ènìyàn ló fẹ́ rice àmọ́ mo mọ bí wọ́n ṣe máa ń se rice dáadáa. Rice àti iṣu, mo mọ bí wọ́n ṣe máa ń se iṣu. Mo like iṣu dáadáa, ó máa ń jẹ́ kí ara mi máa ń da. Mo mọ bí wọ́n ṣe máa ń so ọbẹ̀, ọbẹ̀ eléwé bíi àwọn ọbẹ̀ ewédú. Mo ra, mo, mọ, mo mọ bí wọ́n ṣe máa ń se ọbẹ̀ ewédú. Mo má, mo, mo fẹ́ràn kí máa jẹ ọbẹ̀ ewédú àti fùfú àmọ́ mi ò mọ̀ bí a ti ń ṣe fùfú nítorí pé kò easy láti ṣe, kò easy láti ṣe fùfú àmọ́ mo máa ń ṣe iṣu àti rice àti ọbẹ̀ eléwé bíi àwọn ọbẹ̀ ewédú. Mo mọ bí a ti ń ṣe dáadáa. Àwọn kíníì, à mọ́yìn mí ló kọ́ mi. Ìgbà tí mo fẹ́ lọ ní, ìgbà tí mo fẹ́ lọ sí school wọ́n kọ́ mi kí máa se oúnjẹ fún ara mi ní school.

Ẹkásan ò mò kíyín nípa ìbéèrè ẹja. Ẹ ní pé, ṣe mo mọ̀ bí a ti ń pé ẹja? Bẹ́ẹ̀ni, mo mọ̀ díẹ̀ nípa ìpẹja. Ìgbà tí mo wà ní ọmọdé, mo rántí pé bàbá mi máa ń mú mi lọ sí etí odò. A máa mú òrùn àti okùn, a máa fi mú ẹja tó wà nínú omi. A máa kó ẹja púpọ̀ lọ sí ilé. Ta bá ti dé ilé, a máa fún màmá mi. Màmá mi máa sè é, a máa fi jẹ, a máa fi jẹ ewé ewédú. Ìgbà mí a máa fi jẹ rice àti ọbẹ̀. Àwá tí ara ilé wa àti àbúrò mi àti ẹ̀gbọ́n mi, tí a bá ti mú ẹja, tí a bá ti pẹja sí ní etí odò, a máa mú lọlé, a máa lọ sè é. Mọ́imì mi máa sè é fún wa tí a bá ti sè é tó, àwá tí ara ilé wa a máa jẹ ẹja náà. Díẹ̀ nípa ìpẹja, díẹ̀ ni mo mọ̀, mi ò mọ̀ púpọ̀

Ẹ káàsán o mo kíyin, ẹ bere, ìbéèrè nípa ìwé. Ẹ ní pé ṣe mo mọ, ṣe mó máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ìgbà mí mo máa ń lo kọ̀mpútà. Nípa ọwọ́, mo máa ń lo ọwọ́ mi dáadáa, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, mo máa ń fi kọ ìwé tó wà lórí bọ́ọ̀dù. Ti bá lọ sí ilé ìwé, mo rántí ìgbà kan tí ara mi ò yá, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi gidi ló bá mi kọ ìwé, ló kọ ǹkan, ọ̀rẹ́ mi gidi ló bá mi kọ ǹkan tó wà lórí bọ́ọ̀dù. Àmọ́ ìgbà mí, olùkọ́ wa ó máa ń nipé ká mú kọ̀mpútà jáde, ká fi, ká fi kọ ǹkan tó wà lórí bọ́ọ̀dù. Màá dẹ̀ type ǹkan tó wà lórí bọ́ọ̀dù sínú kọ̀mpútà mi, màá save, màá dẹ̀ send ẹ sí ilé. Mo, mo máa ń lo, mo máa ń lo kọ̀mpútà àti ìwé dáadáa. Àwọn ǹkan tí mo máa ń lò láti kọ ìwé ni, níyẹn. Mo máa ń lo ọwọ́ ọ̀tún láti kọ̀wé, láti kọ ǹkan tó rí lórí bọ́ọ̀dù.

Ẹ káàsán o, mo kí yín, mo kí gbogbo yín. Nípa ìbéèrè yìí, ẹ ní pé kí ni mo máa ń ṣe kí tó lọ sùn? À, nípa ìbéèrè, mo láì kí béèrè àwọn nǹkan tí mo máa ń ṣe kí tó lọ sín. Tí bá ti dé láti gym ní ìrọ̀lẹ́ o, màá kókó ṣe oúnjẹ tí màá jẹ fún alẹ́ yẹn. Màá ṣe, màá ra nǹkan ìsebẹ̀ tí bá ti ń bọ̀ lọ́nà. Màá wá ṣe oúnjẹ, tí bá ti ṣe oúnjẹ tán, màá wá, màá wá lọ mú báíbù mi. Tí bá ti ṣe oúnjẹ tó, màá kókó jẹun ná. Tí bá ti jẹun tán, màá wá lọ mú báíbù mi, bíbélì mi, màá wó màà lọ mú bíbélì mi. Tí bá ti mú bíbélì, màá wá ká, màá ká nǹkan torí torí mo láì kí ọ̀rọ̀ Ọlọ́run. Mo máa ń ka bíbélì mi ìgbà míì ni kò ń ṣe ìgbà gbogbo ni mo máa ń ka ìgbà míì. Àmọ́ mo máa ń ka ìwé physics àti biology, mo máa ń ka àwọn ìwé yẹn. Tí bá ti ka tán, màá wá ṣàdúrà, màá gbàdúrà. Màá kunle, màá gbàdúrà sí Ọlọ́run kí wọ́n ṣọ́ mi. Màá gbàdú, màá gbàdúrà sí Ọlọ́run kó ṣọ́ mi dáadáa. Màá wá gbà, tí ń bá ti gbàdúrà tán, màá wá lọ sùn.

Ẹ̀kànsán mo kí yin nípa ìbéèrè káàdì iṣẹ. Ẹ ní pé ṣé mo ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní báǹkì wa, ọ̀gá wa ní pé àwa kí, ọ̀gá wa ní pé wọ́n máa fún mi ní káàdì tí wọ́n bá ti gbà mí. Ìgbà tí wọ́n gbà mí tán, wọ́n á fún mi ní káàdì torí secretary ni, secretary ni mí. Ó, ó ṣe pàtàkì kí àwọn tó máa ń ṣiṣẹ́ ní ibi kan kí wọ́n ní káàdì. Òun ni a máa fi dá wọn mọ̀, òun ni a máa fi dá ìdú irú iṣẹ́ tí wọ́n máa ń ṣe ní ibi iṣẹ́ wọn. Ó ṣe pàtàkì kí wọ́n ní káàdì. Àmọ́ mo máa ń wọ káàdì mi sí, mo máa ń wọ káàdì mi dáadáa. Mo dẹ̀ máa ń di káàdì mi tí mo bá ti ń lọ síta tí àwọn ọlọ́pàá bá mọ̀ mí tí wọ́n bá ní pé, ìbò ni mo máa ń ṣiṣẹ́, màá fi káàdì mi fi ràn wọ́n.

Ẹ káàsán, mo kí yín o, nípa ìbéèrè ẹ ní pé báwo ni ẹ̀tọ́ ìdárayá mi ṣeré. Ẹ̀tọ́ ìdárayá mi ó ṣe pàtàkì. Ẹ̀tọ́ ìdárayá mi ó dà gan torí ó ṣe pàtàkì kí ara, ara ènìyàn máa yá. Mo máa ń lọ sí ilé ìdárayá nípa ìgbà méje. Èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa lọ sí ibi, a máa lọ, a máa lọ ṣe nǹkan tó máa jẹ́ kí ara wa ya máa dà dáadaa. A máa lọ ṣe nǹkan tí, ǹkan tó máa jẹ́ kí ara wa máa yá dáadáa, èmi àti ọ̀rẹ́ mi. Ìgbà míì mo máa ń lọ sí field. Mo máa ń lọ sí ilé bọ́ọ̀lù. A máa lọ ṣeré bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A máa lọ síbẹ̀ tí a bá ti ṣe tán, àwa máa mú omi.

Ẹ̀kàsan mo kí yin nípa ìbéèrè ní pé ṣé mo máa ń bínú tí n bá wà nínú ọkọ̀. Rárá, mi ò kí ń fi bẹ́ẹ̀ bínú tí n bá wà nínú ọkọ̀ torí tí n bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin dáadáa. Mo máa ń gbọ́ orin Jésù, orin, orin Jésù, orin kí ma yọ, mo like kí ma yin Ọlọ́run ní gbogbogbà. Mo máa ń gbọ́ orin Jésù, ìgbà míì mo máa ń gbọ́ orin àwọn ìfẹ́ yen. Àmọ́ mo, ìgbà míì mo máa ń bínú nítorí àwọn driver, driver ẹlòmí wọ́n mọ bí wọ́n ṣe máa ń wa ọkọ̀ dáadáa, kí nì ẹ́ máa ń bí mi inú. Ìgbà míì mo máa ń bínú sí àwọn ọlọ́pàá nítorí pé tí wọ́n bá ti dá mi dúró, wọ́n máa ń bèrè ìbéèrè gungùn. Mi ò kí ń fi bẹ́ẹ̀ like àwọn ìbéèrè yẹn, wọ́n máa maa bi mi ní ìbéèrè gungùn. Kí nì ẹ́ máa ń bí mi inú. Àmọ́ nípa ìgbogbogbà mi ò kí ń fi bẹ́ẹ̀ bínú tí bá wà nínú ọkọ̀. Mo máa ń gbọ́ orin, mo kàn máa inú mi máa ń dùn.

Ẹkáṣọ, mo kí ìyàn nípa ìṣe ọjọ́ iwájú tí ẹbí mi. Hmm, nípa ìṣe yẹn, àwọn artificial intelligence, àwọn AI, wọ́n máa ń kó iṣẹ́ àwọn ènìyàn àti wọ́n máa kó iṣẹ́ ènìyàn. Nítorí ẹ́ ni mi ò fi láì kìí AI. Mi ò kìí fi bẹ́ẹ̀ láì kìí AI, torí wọ́n máa kó iṣẹ́ wa ní ọjọ́ iwájú tó ń bọ̀. Wọ́n máa kó iṣẹ́ bí i iṣẹ́ àwọn wéétà yẹn, àwọn tó máa ń, àwọn iṣẹ́ àwọn wéétà àti iṣẹ́ àwọn olùkọ́, wọ́n máa kó iṣẹ́ wọn torí àwọn ènìyàn wọn ò kí ń fi bẹ́ẹ̀ máa lọ sí school mọ́. Wọn ò kí ń fi bẹ́ẹ̀ máa nídi àwọn olùkọ́. Wọ́n máa kó iṣẹ́ wọn. Ìgbà mí ń, mo máa ń ṣe sọ pé kí ni ẹ́ kò ní dáa fún àwa ní ọjọ́ iwájú, nítorí pé wọ́n máa kó iṣẹ́ wa. Torí a máa ń ṣiṣẹ́ láti rí owó tó fi ká fi ra oúnjẹ, láti rí owó láfi ká máa fi ra àwọn ǹkan oúnjẹ, ǹkan tí a máa wọ̀. Nísìń, àwọn AI wọ́n máa kó gbogbo ẹ̀ ní ọjọ́ iwájú tó ń bọ̀. A ní fi bẹ́ẹ̀ fi ṣe iṣẹ́ ká máa fi owó fi máa ra ǹkan tí a máa jẹ.

Ẹ ká saǹ o, mọ kíyin nípa ìbéèrè ìpàdé. Ẹ ní pé ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ lọ́sẹ̀. Mo máa ń ní ìpàdé nígbà méjì. Ìpàdé ní ibi iṣẹ́ mi, mo máa ń ní ìpàdé ní ibi iṣẹ́ mi pẹ̀lú àwọn ọ̀gá mi. Mo máa ń ní ìpàdé, a máa sọ ọ̀rọ̀ iṣẹ́, a máa sọ ọ̀rọ̀ nǹkan tí a fẹ́ ṣe níbi iṣẹ́, a máa sọ̀rọ̀ sí ara wa. Ìgbà míì mo máa ń ní àti ẹlẹ́ẹ̀kejì ẹni, mo máa ń ní ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi. A máa kọ́, a máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé wa, a máa sọ̀rọ̀ ara ọ̀rọ̀ ilé wa, nǹkan tó ń ṣẹlẹ̀ ní ibi ilé wa, a máa sọ̀rọ̀, a máa sọ àwọn ọ̀rọ̀, nǹkan tó ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ wa. Ìgbà méjì mo máa ń lọ, mo máa ń lọ ìpàdé lọ́sẹ̀.

Ẹ̀ka ẹ̀kaarọ̀ o mo kí yin nípa ìbéèrè kọ̀mpútà. Ẹ ní pé irú kọ̀mpútà wo ni mo ní? Mo ní kọ̀mpútà iPhone, kọ̀mpútà Apple yẹn mo ní. Àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń lo fọ́ọ̀nù, fọ́ọ̀nù lásán mo máa ń lò sí iṣẹ́ àti àwọn nǹkan súkó. Àmọ́ mo ti ní kọ̀mpútà nísìínyí. Ẹ̀gbọ́n mi ló bá mi ra. Wọ́n bá mi ra kọ̀mpútà Apple yẹn. Mo láìki ẹ́ dáadáa torí pé ó máa ń jẹ́ kí iṣẹ́ mi máa wà, ó máa ń kó máa dà gangan. Mo máa ń lo kọ̀mpútà yẹn ní ibi iṣẹ́ mi, mo máa ń lò ní ilé náà. Mo máa ń fi kọ̀mpútà yẹn máa wo fíìmù, mo máa ń fi kọ̀mpútà yẹn máa lọ sí social media, mo máa ń fi kọ̀mpútà yẹn máa kọ lẹ́tà sí àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń lo, mo máa ń lo kọ̀mpútà náà nínú ní ibi iṣẹ́ torí mo iṣẹ́ báńkà ni mo máa ń ṣe. Mo máa ń ṣiṣẹ́ iṣẹ́ secretary ní ilé báńkà, ilé báǹkì. Mo máa ń lo kọ̀mpútà yẹn náà dáadáa àti fóònù mi.

Ẹ̀, ẹ kú ìrọ̀lẹ́ oo. Mo kí yín nípa ìbéèrè wo. Ìbéèrè yẹn ni pé nígbà wo, nígbà wo ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Mo máa ń ra epo nígbà méje ní ọ̀sẹ̀ kan, torí pé mi ò kí ń fi bẹ́ẹ̀ lo ọkọ̀ mi dáadáa. Tí n bá fẹ́ lo ọkọ̀ mi, mo máa ń lo ọkọ̀ mi tí n bá fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì, mo máa ń lo ọkọ̀ mi tí n bá fẹ́ lọ sí ibi iṣẹ́ torí ibi iṣẹ́ mi jìnnà sí ilé mi. Mo máa ń lo ọkọ̀ mi tí n bá fẹ́ lọ sí ibi iṣẹ́. Tí n bá fẹ́, mo má ń ra, mo ma ń ra epo ní ìrọ̀lẹ́ tí n bá tí ń bọ̀ ní ibi iṣẹ́ mi. Mo máa ra epo, mo máa ra epo sínú, sínú ọkọ̀ mi. Mo dè máa ra sínú keg náà. Mo máa ń ra epo sínú keg. Mo máa ń ra epo sínú kọ̀nténà yẹn. Mo máa ra epo síbẹ̀ tí bá tí ń bọ̀. Mo máa fi, mo máa kó, mo máa kó epo yẹn sínú mọ́tò. Ìgbà méje mo máa ń ra epo nítorí pé mi ò kí ń fi bẹ́ẹ̀ lo mọ́tò, mi ò kí ń fi bẹ́ẹ̀ lo ọkọ̀ mi dáadáa.